Báwo ni èrò tuntun ṣe yí iṣẹ́ tí ó mọ̀ padà? Gẹ́gẹ́ bí ayé ṣe ń tẹ̀síwájú, àwọn oríṣiríṣi nǹkan ni ó tún tẹ̀síwájú nípa iṣẹ́ tí kálu kún ṣe. Nípa èyí ló mú kí èrò tuntun kó máa wá láti máa jẹ́ kí a ní ǹkan tí a fi lè yíi padà.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kún? Bẹ́ẹ̀ni, t'ó bá jẹ́ pé oúnjẹ náà dára ní jíjẹ padà. Mi ò lè fi oúnjẹ náà ṣòfò. Mo máa ń jẹ oúnjẹ tí ó bá kù, láti lè ríi pé mo ṣe nǹkan tó jẹ́ pé mi ò ní fi oúnjẹ ṣe—ṣe òfò.

So fún wa nípa iṣẹ́ ọkọ? Iṣẹ́ ọkọ̀ jẹ́ iṣẹ́ tí àwọn èèyàn ń ṣe ní òpópónà nítorí pé ó jẹ́ iṣẹ́ tó ṣe pàtàkì nítorí pé iṣẹ́ tí ó wúlò ní àwùjọ ni. Kò sí ẹni tí ó fẹ́ lọ sí ibìkan tí kò ní wọ ọkọ̀ láti ibìkan sí ibòmíràn.

Irú orín wo ni o fẹ́ràn gbọ́? Àwọn orin sìmọ̀símọ̀ bíi afrobeat, bí àwọn olórin ìgbàlódé, ọ̀hun na ni àwọn orin tó gbòdekan tí mo si fẹ́ràn láti máa gbọ́. Mo tilẹ̀ ní àwọn tí mo yàn láàyò láti máa gbo gan pàápàá bíi BNX, Buju, wọ́n máa ń pè ní Buju, mo fẹ́ràn rẹ̀.

Ṣé o máa ń pa ọwọ́—ṣé o máa ń pa owó pamọ́? Bẹ́ẹ̀ni mo máa ń pa owó pamọ́, gẹ́gẹ́ bíi ènìyàn rere tí kò gbọdọ̀ máa fi gbogbo ọwọ́ jẹun ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wà jẹun. Èyàn máa ń fi bíi pàsẹ́ńtéjì márùn-ún pamọ́ nínú gbogbo owó tí ó bá ń rí.

Sọ fún wa nípa sọ́ọ̀bù tí ó súmọ́ ilé àwọn ṣọ́ọ̀bù tó súnmọ́ ilé. Ó jẹ́ ṣọ́ọ̀bù tó jẹ́ wípé ọjà tí wọ́n ta kò fi be pọ̀ bí àwọn tí wọ́n ń ta nínú ọjà àwọn nǹkan tó jẹ́ kí ó yàtọ̀ nìyẹn.

Ṣàlàyé ìlú tàbí àdúgbò tí ò ń gbé. Ìlú tí mò ń gbé, ó jẹ́ ìlú Ìbàdàn, ní agbègbè tó jẹ́ pé èrò ò fi bẹ́ẹ̀ pọ̀ níbi ibẹ̀. O fe sumo sí ọ̀nà bi oko bi agbègbè mi seri niyẹn.

Ṣé o fẹ́ràn tea tàbí ohun mìíràn? Ṣàlàyé bí ó ṣe ń ṣe. Mo fẹ́ràn tea pàápàá jù lọ níbi ọwọ́ àárọ̀ kùtùkùtù, mo sì máa ń fẹ́ràn rẹ̀ láti mú pẹ̀lú búrẹ́dì tàbí kí n kan mú lásán.

Sọ fún wa nípa ibi gbígbé tí ó ti kọjá. Ibi tí mò ń gbé tẹ́lẹ̀ náà ni inú campus gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́. Ṣùgbọ́n nígbà tí ó yá, mo nílò láti kúrò níbẹ̀. Nígbà tí, ẹ, gbedeke ìgbà tí mo fi ń kẹ́kọ̀ọ́ tó tó.

Ṣé o máa ń gbé àpò ẹ̀yìn? Bẹ́ẹ̀ni, mo máa ń gbé àpò ẹ̀yìn. Nítorí pé àwọn ìgbà mìíràn máa ń wà tí eeyan máa ní ẹrù láti kó. Eeyàn o dẹ ní le máa kó sí ọwọ́ káàkiri, ṣùgbọ́n tí n báa gbé báàgì ẹ̀yìn, máa kó gbogbo ẹ jọ́ sí ojú kan nínú rẹ̀.

Eré wo ni ẹ máa ń ṣe nígbà ìwé? Eré tí a máa ń ṣe nígbà ìwé náà ni eré láláláka tí a máa fa ìlà sílẹ̀ tí kaluku yóò ní ilé rẹ̀. Á ma fi, ẹ́, bí òkúta àbí nǹkan ìdánimọ̀ fún kaluku láti lè máa mọ̀, láti lè máa ju sí ibi tí ilé rẹ̀ bà wà.

Báwo ni o se maa n ṣètò àwọn ìṣòro ni àárín àwọn elegbe. Mo máa ń gbìyànjú láti ṣe ẹ̀ ààyè tó yẹ láti pèsè ààyè tó yẹ fún wọn láti fi bá wọn sọ̀rọ̀.

Sọ fún wa nípa fífi oúnjẹ ránṣẹ́ sí aládùúgbò. Èyí jẹ́ ǹkan tí a máa ń ṣe ní ẹ, ìgbà ọdún dáradára. Nítorí pé ìgbà yìí ni a máa ń fi ìfẹ́ hàn sí àwọn aládùúgbò pé a fẹ́ràn wọn, a sì yọ aṣe ọdún pẹ̀lú wọn.

Ṣé ò ń ji ní kùtùkùtù tàbí pé kíló dé? Mo maa n ji ni kùtùkùtù dáadáa gẹ́gẹ́ bí akẹkọ ma ji ni kùtùkùtù láti ripe mo ka àwọn ìwé mi. Ǹkan tí ó sì dènà ni pé kó má di pé yóò bà mí ní òjìji ní àsìkò ìdánwò.

Sọ fún wa nípa ìta ọjà ní àṣálẹ́. Bí ìta ọjà ṣe máa ń rí ní àṣálẹ́ náà ni pé ẹ̀ro máa ń pọ̀. A máa rí àwọn tí ó fẹ́ ra ọjà, a sì máa rí àwọn tí ó jẹ́ pé wọ́n ti lọ sí ibi iṣẹ́ ní àti àárọ̀ tí wọ́n. Lọ sí ilé tó ti rẹ̀ wọ́n, tó fẹ́ wọ ọkọ̀.

Lero re báwo ni ìgbéyàwó se yípadà. Ìgbéyàwó ti jẹ́ ohun tí ó yípadà nítorí pé ní ìgbà kan, ọjọ́ mẹ́ji ni wọ́n fi máa ń ṣe ìgbéyàwó àti pé, ẹ, ibi kan ni wọ́n ti máa ń ṣe ìgbéyàwó. Ṣùgbọ́n ní ayé òde òní, wọ́n ń ṣe ìgbéyàwó ju ọjọ́ méjì lọ. Wọ́n sì lè lo oríṣiríṣi ibi tí ó bá wù wọ́n ní àwọn ọjọ́ kọ̀ọ̀kan tí wọ́n ṣe ìgbéyàwó na.

Báwo ni kò máa ń rìnrìn àjò lọ sí ibiṣẹ́? Mo máa ń rìnrìn àjò lọ̀ sí ibiṣẹ́ nípa wíwọ ọkọ̀ nítorí pé mi ò tí ì ní ọkọ̀ tèmi fúnra mi láti máa fi ṣe ẹṣinrìn. Mo máa ń wọ ọkọ̀ mi.

Sọ fún wa nípa ẹ̀pà àti kúlíkúlí? Ẹpa àti kúlíkúlí jẹ́ ohun tí a máa ń fi ṣe ìrànlọ́wọ́ fún gààrí tí a bá fẹ́ jẹun kí ó má dà pé gààrí nìkan ni a mú.

Sọ fún wa nípa oúnjẹ tí a ń sè ní ọjọ́ àjọ̀dún. Oúnjẹ tí a ń sè ní ojọ́ àjọ̀dún màa ń pọ̀, nítorí pé àwọn èrò tó màa ń wá, látàrí wípé àjọ̀dún náà ṣe, wọ́n máa ń pọ̀. Oúnjẹ náà sì tún máa ń dùn ju oúnjẹ tí wọ́n ń sè ní àwọn ọjọ́ lásán lọ.

Sọ fún wa nípa àṣà ìgbéyàwó ní agbègbè rẹ. Àṣà ìgbéyàwó gẹ́gẹ́ bí, gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ó jẹ́ nǹkan tí a ń ṣe táà ń fi àṣà wa hàn.

Ṣàlàyé bí ọjo ṣe ń dùn ní agbègbè rẹ. Ǹkan tí ó ń mú ọjọ́ dùn náà ni wipé àwọn èèyàn tó ń lọ tí wọ́n kọjá, pàápàá jùlọ kí ó bá jẹ́ pé o ní ṣọ́ọ̀bù ní ẹ̀gbe tiitii, a máa rí oríṣiríṣi ọkọ̀ àt'àwọn èèyàn tó ń kọjá, nídi eyìí ó máa ń jẹ́ kí ọjọ́ kó dùn.

Ṣé o ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn ri? Bẹ́ẹ̀ni, mo máa ń rin ìrìn àjò lọ sí àwọn ìlú mìíràn láti ìpínlẹ̀ mi lọ sí ìpínlẹ̀ mi. Mi ò lè káye ìgbà tí mo ti rìnrìn àjò lọ sí ìpínlẹ̀ mi àbí láti ibìkan sí ibìkan.

Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà ìwé? Nígbà kan oun tí mo fẹ́ràn na ni wípé mo jẹ́ ke ǹkan tí mo bá fẹ́ ni ọkàn mi láti jẹ nípa kí ń tẹra mọ́ iṣẹ́ mi kí ń sì fi ọkàn àti àfojúsùn ni kí n ní.

Ṣé o fẹ́ràn wà ní òru? Sé o fẹ́ràn wà òru? Tó bá jẹ́ pé ìgbà ooru ni wọ́n ń sọ̀rọ̀ ńpa ẹ̀, mi ò fẹ́ràn ìgbà ooru. Mo fẹ́ràn ìgbà tí, àbí ṣé mo fẹ́ràn ìgbà òru? Ìgbà òru jẹ́ ìgbà téèyàn máa ń sùn, tí gbogbo nǹkan máa ń dákẹ́ jẹ́ẹ́. Bẹ́ẹ̀ni mo fẹ́ràn rẹ̀ nígbà mìíràn, nítorí pé ayé máa ń dákẹ́ nígbà yẹn.

Sọ fún wa nípa ohun tí dín odídùn tí o rántí láti ìgbà èwe. Mi fi bẹ́ẹ̀ rántí ikán pàtó ṣùgbọ́n mo mọ̀ pé àwọn ikán pọ̀ tí ó dùn tí mo ti jẹ́ rí.

Àkókò mélòó lo máa ń sùn? Èmi gẹ́gẹ́ bí i akẹ́kọ̀ọ́ mi ò kí ń fi bẹ́ẹ̀ sùn púpọ̀ nítorí pé mo ní àwọn ìwé tí mo gbọdọ̀ máa kà gẹ́gẹ́ bí i akẹ́kọ̀ọ́ ṣùgbọ́n mo lè sọ pé mò ń sùn fún bí i wákàtí bi méje ní ojúmọ́.

Sọ fún wa nípa ẹran tí à ń sun? Ẹran tí a ń su jẹ ẹran tó jẹ́ pé ti aba pa àwa gbé sórí iyán ẹran láti fi yan a fi iyọ̀ a fi àwọn èròjà tí o jẹ́ kí ó dùn si o sí mo dùn gidigidi.

Ṣàlàyé bí o ṣe ń lo, bí o ṣe ń lọ sí ọ̀dọ dókítà. Ọ̀dọ̀ dókítà jẹ́ ibi tí èèyàn máa ń lọ ní òrèkóòrè láti lè mọ ìlera ara rẹ̀ bí ó ṣe wà sí àti bí ó ṣe kù sí láti lè gba ìmọ̀ràn láti ọ̀dọ̀ dókítà.

Báwo ni o ṣe ń sinmi nígbà tí ó bá rẹ̀ ọ̀? Ìgbà tí mo máa ń, tí mo máa ń sinmi nígbà tí ó bá rẹ́ mi, òun náà ní pé nígbà tí mo bá ti lo òògùn, màá gbìyànjú láti sùn nítorí pé òògùn kò lè ṣiṣẹ́ nígbà tí èèyàn ò bá sùn.

Ṣé o máa ń tẹ̀lé òfin ìyara ọkọ̀? Mo maa n tele òfin iyara oko torí pe o se pàtàkì. Àwọn òfin ẹlẹ́yìí lo máa jẹ́ ki o mọ bí ẹ̀ ọkọ̀ náà ṣe ń ṣe ìṣesí àti bí wọ́n ṣe máa ń ní dandan fún ọ láti lò.

Sọ fún wa nípa sísun ní alé gbígbóná. Ní alẹ́ gbígbóná tí oru mú, a máa gbìyànjú láti tan fáànù tàbí ká tan AC. Iyẹn ẹ̀rọ tí ó máa ń mú ilé tutù.

So fún oun ti o yípadà, leyi ti ero ayélujára de. Àwọn ohun tí ó yípadà pọ̀ gan, nípa bíbá ara ẹni sọ̀rọ̀ ni àkọ́kọ́. Kí o to dí pé ẹ̀rọ ayára bí àsá dé kí èèyàn tó lè bá ẹni kejì sọ̀rọ̀, ó máa nílò láti bá ẹni kan kó bá ba ẹni yẹ̀n sọ̀rọ̀.

Irọ̀rí mélòó ni o máa ń lò? Pá, tó bá ṣe, pàápàá jùlọ ni pé mi ò kí ń lo ìrọ̀rí nítorí pé tí n bá lo ìrọ̀rí, ó máa ń jẹ́ kí ọrùn gan-an kí ó ro mí nígbà mìíràn. Ṣùgbọ́n tó bá yẹ pé mo máa lo ìrọ̀rí, ìrọ̀rí ẹyọkan náà ni màá lò. Mo lè dàá bo ojú mi gan-an kí n má gbe sí ìsàlẹ̀ orí mi.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò ọdún tí mo fẹ́ràn jù náà ni ọdún kérésì àti ọdún ńlá. Nítorí pé àsìkò yìí oríṣiríṣi àwọn èèyàn ni ó máa ń wá ilé ọdún tí àṣìjọ mọ n ṣe àjọyọ̀ papọ̀. Àṣìkò kérésì àti ọdún, ọdún ńlá òun ni mo fẹ́ràn.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín lójúmọ́? Ẹ̀ẹ̀kan náà ni mo máa ń fọ eyín ní ojúmọ́, èyí sì máa ń jẹ́ ní àárọ̀ kùtùkùtù, kí n tó sẹ ohunkóhun, kí n tó jáde àbí kí n tó di pé boya mo fẹ́ jẹun. Yòókù di ọjọ́ kejì.

Ṣàlàyé ọjà tí ó wà? Ṣàlàyé ọjà tí o máa ń lọ? Ọjà tí mo máa ń lọ, tí ó bá jẹ́ pé ọjà tí mo fẹ́ ra nǹkan tí ó pọ̀ ni, màá lọ sí ojú ọjà gangan. Ìyẹn ọ̀jà tí ó tóbi. Ṣùgbọ́n tó bá je pé àwọn nǹkan kéékèèké ni àbí àwọn nǹkan pẹpẹpẹ, ọ̀jà àbí ní egbèlé, àwọn sọ́ọ̀bù tó wà ní egbèlé, ìbeni a máa ti ra.

Báwo ni o ṣe mọ ẹni tí o lè gbẹ́kẹ̀lé nínú ọ̀rọ̀ kan? Nípa ọ̀rọ̀ tó sọ yẹn, náà ni èyàn yóò ṣe mọ̀ bóyá ẹni náà ṣe e gbẹ́kẹ̀lé, wà á wò ó pé ṣé ó ń ṣe àmúlùmálà àbí òótọ́ sàn—án ni ó ń sọ.

Kíni ò ń se nígbà tí òtútù bá ń mú ọ? Àwọn ohun tí mò máa ń ṣe nígbà tí òtútù bá ń mú mi ni pé àkọ́kọ́ màá wá ibi tí ó jẹ́ pé ó mú ooru díẹ̀ láti wá mbẹ. Toba jẹ wípé ìta ni mò wà, màá wọ ilé. Màá sì ti wọ àwọn aṣọ tó máa ń mú kí òtútù gbọ́ndànù lára ẹni.

"Ṣàlàyé ìgbésẹ̀ ní ìgbésẹ̀ bí ó ṣe n ṣe ohun tí o mọ́ dáadáa." Wọ́n ní ǹkan tí èèyàn bá mọ n ṣe dáadáa bí ìdan ló ń rí. Èmi ò ro pé ìgbésẹ̀ kan wà tó ṣe pàtàkì ju pé èèyàn kan ṣe ǹkan tó mọ̀ ṣe dáadáa lọ.

Sọ fún wa nípa ìṣàn omi tó ń bọ̀ latọkè. Ìṣàn omi tó ń bọ̀ latọkè bí i agbára òjò, ó jẹ́ ǹkan tí ó máa ń pọ̀ tó máa ń ní agbára gan, tó jẹ pé tí yan o bá dúró rẹ̀, ó lè wó àwọn ǹkan tí ó jẹ́ dúkìá èèyàn lọ.

Sọ fún wa nípa iṣẹ́ iwakọ? Iṣẹ́ ìwakọ̀ ni iṣẹ́ tó jẹ́ pé ẹnìkan ó fi ń ṣe iṣẹ́ sin, tí ó sì ń fi kó àwọn èèyàn kírì, tí ó sì ń fi gba owó tí ó fi ń bọ́ ara rẹ̀ ní ọjọ́júmọ́.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Ètò ìdárayá mi ò ṣe pàtàkì gan, nítorí pé ó máa ń jẹ́ kí ara mi kójí pépé. Kí n sì ní okun láti ṣe ohun tí mo bá fẹ́ ṣe mo máa ń ṣeré ìdárayá dáadáa.

Báwo ni o ṣe máa ń rí lílo àkókò nígbà tí o bá wà nínú ìla? Ti moṣe máa ń lọ akoko nipé, máa gbìyànjú láti bá àwọn tí ó wà ní orí ìlà ní sọ̀sọ̀ pé, kí wọ́n jọ̀, kí wọ́n fún mi ní àyè láti wà ní iwájú wọn?

Sọ fún wa nípa iṣẹ́ ọwọ́ tàbí ohun tí o fẹ́ràn ṣíṣe. Iṣẹ́ ọwọ́ tí mo fẹ́ràn ló ni iṣẹ́ àwọn tí ó ń ya àwòrán. Ti n ba si se, mo fẹ́ràn iṣẹ́ agẹri fún àwọn eeyan.

Báwo ni o ṣe máa ń gba ẹnikan nímọ̀ràn nínú ọ̀rọ̀ tí o ńirá? Bí mo ṣe bá ń gbà wọ́n nímọ̀ràn náà ni pé kí wọ́n sọ ọ̀rọ̀ tutu. Ká wá ọ̀nà tí ó je pé ó lè yọ ẹni náà kúrò nínú ìṣòro tí ó wà, kí a fi bá a sọ̀rọ̀, kí a fi bá a nímọ̀ràn pé ó gbìyànjú rẹ̀ bẹ́ẹ̀.

Sọ fún wa nípa eré tí o ń ṣe nígbà èwe. Eré tí a ń ṣe nígbà èwe náà ni pé kí a máa ṣe eré olè àti ọlọ́pàá. Nípa wípé a máa ṣe àwọn èèyàn kọ̀ọ̀kan jẹ́ ọlọ́pà kí àwọn mìíràn kó jẹ́ olè. A máa máa le ara wa tàbí ká máa wá ara wa kiri.

Ṣàlàyé ohun tí ò ń sẹ kí o tó sùn. Àwọn ohun tí mo máa ń ṣe kí n tó sùn gẹ́gẹ́ bí ẹni tó ti rẹ̀ láti àárọ̀. Ọ̀rùn náà ni ǹkan tó ṣe pàtàkì kí ẹ̀yàn kó lọ sùn. Ṣùgbọ́n ko to di ìgbà yen, eyan maa ti koko gbìyànjú láti se àwọn nkan to ye ki o se. Nítorí pé àwọn èlè yìí kò ṣe ǹkan kan, torí náà mi ò ṣe dáa kọ ǹkan kan.

Kí ni ò ń mú ní gbogbo ọjọ́? Ohun tí mò ń mu ní gbogbo ọjọ́ náà ni omi, torí pé omi ó máa ń ran ènìyàn ní ọ̀gbẹ́, ó sì ṣe pàtàkì gan-an nàá nínú ìgbésíayé àwa ènìyàn.

Ibi wo ni o fẹ́ràn jù? Oun tí mo fẹ́ràn jù, òun náà ni kí n máa wà nínú ilé, tí ó bá jẹ́ pé iná wà, tí ó jẹ́ pé mo lè sáré dáná, tí ó sì jẹ́ pé oúnjẹ òun náà wà pẹ̀lú mi, mo lè wà nínú ilé, tí mi ò ní bẹ̀rù nǹkan kan.